Nígbà wo ni o kẹ́yìn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ìgbà tí mo kẹ́yìn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ ni bí oṣù mẹ́fà sẹ́yìn tí àwọn akẹ́kọ̀ọ́ ibi iṣẹ́ ti wọ́n wá kọ́ wa ní àwọn iṣẹ́ lórí bí a ṣe lè bá àwọn oníbàárà wa sọ̀rọ̀ ní ọ̀nọ̀ tó tọ́ àti ọ̀nọ̀ọ̀tọ̀ yẹn.

Irú orin wo ni o fẹ́ràn láti máa gbọ́? Orin tí mo fẹ́ràn láti máa gbọ́, mo fẹ́ràn àwọn orin fújì, orin jùjú, mo sì fẹ́ràn àwọn orin tí à ń pè ní Afrobeat àpàlà. Mo fẹ́ràn orin láti ọ̀dọ̀ àwọn Sunny Adé àti Ebenezer Obey.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù ní ìgbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni èdè gẹ̀ẹ́sì. Mo fẹ́ràn rẹ wípé torí mo mọ bí wọ́n ti ń ṣe àwọn àpèjúwe lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asina rẹ? Bí mo ti máa ń rántí ẹ̀ ni wípé màá ń kọ ọ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní oríṣìíríṣìí bí n bá ti rántí máa kọ sílẹ̀ kó lè máa ràn mí létí kí ń má ba à gbàgbé.

Báwo ni o ṣe máa ní rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Bí motin máa n ṣe ni wípé mi máa n rípé gbogbo ìṣẹ́jú ìṣẹ́jú ton lọ mo n lò ní ọ̀nà tó tọ́ àti tíó yẹ màsì rídájú pé mio fi àkókò ṣòfò.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? A ti ṣe bí ìgbà díẹ̀ sí bí i ọdún méjì sí ọdún mẹ́ta nígbà tí mò ń kó lọ ilé tuntun. Nígbà tí mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn ni ẹ́, tí mo rántí a ti tó bí ọ̀nà bí ọdún mẹ́ta sí mẹ́rin.

Ìgbà mélòó ni o má n ní ìpàdé lọ́sẹ̀sẹ̀? Níbi iṣẹ́ má n ní ìpàdé lọ́sẹ̀sẹ̀ á tó bí ẹ́ẹ̀mẹ́rin sí ẹ́ẹ̀márún lọ́sẹ̀sẹ̀ ìpàdé lórísìírísìí pẹ̀lú àwọn òṣìṣẹ́ lórísìírísìí á tó bí ẹ́ẹ̀mẹ́rin sí ẹ́ẹ̀márún lọ́sẹ̀sẹ̀.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, n ma wọ fìlà oríṣiríṣi lọ́pọ̀lọpọ̀. Fìlà Yorùbá abílá wọ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn fìlà tó jẹ́ ṣíṣá ni wọ́n fi ṣá wọn. Mo máa ń wọ̀ oríṣiríṣi, mo ní wọn lọ́pọ̀lọpọ̀ ní ilé mi.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, oríṣiríṣi fáìlì mi àti àwòrán tó jẹ́ fọ́tò mi tàwọn ọmọ táyà, gbogbo ẹ̀ ni mo ti fi sí orí cloud tó jẹ́ Microsoft OneDrive. Ibẹ̀ ni ó ti máa ń update ní gbogbo ìgbà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Rárá, rárá mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó kù. A jẹ kú ni mi ò fẹ́. Mi ò sì fẹ́ràn pé kí máa jẹ oúnjẹ kú fún ènìyàn yàtọ̀ sí pé boya àwọn èso mi fẹ́ jẹ, nǹkan tí mò ń jẹ lọ́wọ́ mo fi lè jẹ kú fún wọn.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Lọ́pọ̀lọpọ̀ mo fẹ́ràn oúnjẹ tó ní ata yẹ́rìyẹ́rìyẹ́rì. Mo sì máa ń fẹ́ràn kí gbogbo àwọn ẹran àti gbogbo múdun múdùnú nu ọbẹ̀ mi kó muta dáadáa. Mo fẹ́ràn àwọn oúnjẹ tó muta dáadáa.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Bẹ́ẹ̀ni, m màá ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ lọ́pọ̀lọpọ̀ láti mọ iru ẹ̀yàn tó jẹ́, kí n mọ iru ìhà tí wọ́n kọ sí mi, kí n sì mọ bí àà bàṣepọ̀ wa tí kò ní mú ìjà wa, tí ò ní mú èdèayèdè wa níbi iṣẹ́.

Báwo ni oṣe máa ń ṣètò àwọn ìṣò ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Ètò ìṣòro láàrín àwọn ẹlẹgbẹ́ mi, mo máa ń rí i dájú pé mo fi sùúrù tó ó, nítorí pé gbogbo ọ̀rọ̀ láyé yìí ó gba ọgbọ́n.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Àlàáfíà tó péye. Mo dúpe lọ́wọ́ Ọlọ́dumare tó fún mi ní àlàáfíà tó jẹ́ kí n má lè rí ìrìn àlàáfíà rìn. Mo fi dá lójú pé màsìmàsìn nítorí mo rìn ìrìn àlàáfíà.

Ṣé o máa n pa àwọn fáìlì rẹ pamọ́? Gbogbo fáìlì mi tó jẹ́ àwọn èsì ilé ìwé gíga àti kékeré àti ti agunbaniro, gbogbo rẹ̀ ni mo ti kó pamọ́ s'inú ilé mi níbití ọwọ́ k'owọ àbí omi tí kò lè faraba.

Ṣé o ti lu etí rí? Rárá rárá mi ò tí ì lu etí rí. Mi ò dẹ̀ ní ìgbìyànjú ẹ̀ àbí ìrònú ẹ̀ láti ní pé mo lu etí ní ọjọ́ ọ̀la. Rárá rárá kò ṣe ǹkan tí mọ dàrò rárárara. Kò ṣe iru èyàn tí èmi jẹ́ ni yẹn. Mi kì í lu etí.

Kíni ó máa ń ṣe kí o tó sùn? Nǹkan tí màá ń ṣe kí n tó lọ sùn ni wípé tí màá ti ṣe àdúrà sí Olódùmarè pé kó ya gbogbo agbègbè mi simimọ́. Wà á gbé fóònù mi, màá tẹ̀ díẹ̀, màá ṣẹ̀fẹ̀ẹ́ díẹ̀, màá ka àwọn ìròyìn díẹ̀díẹ̀ kí n tó lọ sùn.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù, ó jẹ́ bí i kí n wà níbi tí wọ́n ti ń jẹ àwọn ẹja yíyan tí a ti fàtà sí, tí a sì máa ń mu ọtí díẹ̀ díẹ̀, tó jẹ́ ibi tí ò sí ariwo, tí ò sí ìdààmú, tí ò sí èrò.

Ṣé etí rẹ dára? Etí mi dára ó rẹwà púpọ̀. Lọ́pọ̀lọ́pọ̀ ni àwọn tẹ̀bítàrá ti máa ń fi pé àkíyèsí mi sí pé etí mi dára ó rẹwà ó sì jẹ́ etí tó ṣe é mú yangàn.

Wákàtí mélòó ni o má ń ṣiṣẹ́ lójoójúmọ́? Wákàtí mẹ́jọ ni mo má ń fi ń ṣiṣẹ́ lójoójúmọ́. Mo máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní aago mẹ́jọ òwúrọ̀ àsi pàrí iṣẹ́ ní aago márùn ún ìrọ̀lẹ́ pẹ̀lú wákàtí kan fún oúnjẹ àti ìsinmi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Àwọn ímeèlì mi, ó ti tò sí oríṣìíríṣìí tí ó bá sì ń wọlé, ó ti ní ibi tí ó máa lọ. Tí n bá tì ń wá àwọn ímeèlì tí mo fẹ́ wò, mo ti mọ ibi tí máa lọ, gbogbo rẹ̀ ló ní ètò.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni láti mọ bí wọ́n ti ń ṣe àwọn àgbékalẹ̀ ìwádìí tí mo bá ṣe. Mo bá ti ṣe àwọn ìwádìí ẹ tán, láti lè ṣe àgbékalẹ̀ fún àwọn ọ̀gá ọ̀gá mi.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Ọ̀pọ̀lọpọ̀ èso ni mo fẹ́ràn láti máa jẹ ṣùgbọ́n nínú àwọn tí mo fẹ́ràn jù nínú àwọn èso ni ọsàn. Mo fẹ́ràn ọsàn, mo fẹ́ràn ìbẹ́pẹ. Ọsàn àti ìbẹ́pẹ jẹ́ àwọn èso tí mo fẹ́ràn jù.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Tí bá ní ìṣòro kankan ní ibi iṣẹ́, màá ń gbéná ojú ìṣòro náà ni. Mi ò kí ń tijú rárá, mi ò bẹ́ẹ̀ kí ń fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ̀rọ̀. Màá sọ bó ti tọ́ àti bó ti yẹ.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Mi ò dé sópò mó fì béè féràn àwon ìpàdé lórí fóònù nítorí wípé àwọn ìpàdé órí fóònù eyàn ní mọ bí ẹni ẹṣin ń ro ọ̀rọ̀ tí yàn ń sọ, eyàn ní lè ro ojú ẹ̀ láti lè rí bí ó ṣe ń rí àgbékalẹ̀.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò computer tí ó máa ń, tí ó máa ń ṣe àmójútó gbogbo àwọn virus tó máa ń wà lórí computer mo ni.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Rárá, èmi kò kín sùn ní ọ̀sán torí ní ọ̀sán máa ń wà ní ibi iṣẹ́ tí màá máa ṣiṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́ ìsinmi, mo lè sùn ní ọ̀sán ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní ọjọ́ iṣẹ́, ibi iṣẹ́ ni màá wà.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Rárá, rárá, emi ò mọ bí a ti ń ka àwòrán ilé, mi ò sì ṣe ru ẹ̀ rí. Ṣùgbọ́n màá gbìyànjú láti ṣàyẹ̀wò lórí bí wọ́n ti ń ka àwòrán ilé.

Nígbà wo ni o máà ń ṣe ìmotótó ilé rẹ? Ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ní ọjọ́ ìsinmi ni mo máa ń ṣe ìmotótó ilé mi, ó lè jẹ́ ìrọ̀lẹ́ ọjọ́ jímọ̀ náà mo sì lè ṣe ìmútótó ilé mi.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣà? Tíì máa ń ní ìṣòro lórí ẹ̀rọ ayárabíàṣà, màá pè àwọn olùrànlọ́wọ́ wọn láti bèèrè pé báwo ni wọ́n ṣe ràn mí lọ́wọ́, kí ló ṣẹlẹ̀?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Mo lè sọ pé ọ̀sẹ̀ tó kọjá mo sì lọ sí ilé oúnjẹ tí mo jẹ àmàlà pẹ̀lú gbẹ̀gìrì àti ewédú tó ní irú lọwo pẹ̀lú ẹja tútù tó muta.

Báwo ni o ṣe má ń ṣe àwọn iṣẹ́ àkànṣe? Láti ṣe iṣẹ́ àkànṣe ò lè rárá. A wo ètò ẹ̀ tí wọ́n ti ń ṣe iṣẹ́ àkànṣe tí mo fẹ́ ṣe. A sì tẹ̀lé àwọn ìlànà àti àgbékalẹ̀ tí o wà nílẹ̀ lórí ibi a ti ń ṣe.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi ni wipé àwọ̀ kí ni nǹkan tí a fẹ́ tà lórí ọjà tí a fẹ́ tà gangan gangan tí kò sí irú ẹ ní inú ọjà, ìyẹn ni a máa gbé lárugẹ ta a máa pariwo ẹ̀ kiri.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dowo? Èmi ò ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dowo, ṣùgbọ́n ẹni tí ó bá ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn àwọn ìgbàgbọ́ àtọwọ́dowo, ó láǹfààní láti tẹ̀lé ìgbàgbọ́ náà.

Ṣé o jẹ ènìyàn tó má n ṣe ètò ǹkan? Bẹẹni, lọ́pọ̀lọpọ̀ mo jẹ ènìyàn tó má n ṣe ètò ǹkan. Mo fẹ́ kí ǹkan kó lọ létòlétò kí a tó kó le rí òṣèyé korí.

Ṣé o máa ń rántí àlá rẹ? Dájúdájú, gbogbo àlá tí mo bá lá, ni mo ń rántí. Nítorí pé, tí n bá tì lá àlá tí mo ti tají, ni mo ti délé, tí mo ti mú ìwé tí mo ti kọ́ àlá mi sílẹ̀. Láì jẹ́ pé mo ṣe bẹ́ẹ̀, mo máa gbàgbé.

Ṣe o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rin? Bẹ́ẹ̀ni, lọ́pọ̀lọpọ̀ mo fẹ́ràn àwọn apanilẹ́rin. O mumi rántí ètò àlọ́ tí a máa ń wò ní ojú amóhùnmáwòrán ní àwọn ọdún náà sẹ́yìn ní ìgbà tí a wà ní èwe.

Ṣé o máa ń jẹ gọ́mù? Rárá rárá èmi kì í jẹ gum. Èmi lérò pé àwọn tí ó ní nǹkan lára ló máa ń jẹ gum. Nítorí náà mi ò tíì rí òrí pé mo fẹ́ kó gum jẹ sẹ́nu.

Ṣé WiFi rẹ yára tó? WiFi mi ó yára jùlọ nítorí wípé ó ń sáré, ó jẹ́ 5G network tó yára gidi gan.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àwọn ọdún mélòó sẹ́yìn, mo fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà ṣùgbọ́n ní báyìí mi ò fẹ́ràn mọ́ nítorí pé àwọn ènìyàn wa ibi kún inú wọn inú jìn. Àwọn ènìyàn wọn ti ń gbé májèlé sínú oúnjẹ nínú òpópónà.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ ní ibi iṣẹ́ mi pọ̀ lọ́pọ̀lọpọ̀. Nínú ẹ̀ ni kárí àwọn tí ó máa lọ má a bá olórí sọ̀rọ̀ má a ṣèké, máa gbáwájú gbẹ̀yin. Irú àwọn èèyàn bẹ̀yẹn láti máa fi wá pé kí ọ̀gá wa olórí kan fi máa fẹ́ràn wọn.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Àwọn èrò tuntun tí màá mú wá máa ń tún sèwádìí lórí afẹ́fẹ́. Ti n bá tí sèwádìí, màá dárò, màá dárò, màá mú ṣọtùn, màá mú ṣótì, màá sèwádìí lọ.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àwọn ẹbí mi ń ṣe àṣà oríṣiríṣi tó rẹwà tó sì gbayì. Àwọn àṣà bíi kí a máa ṣe fàájì ní ìgbà ọdún àbí ayẹyẹ, bí i káwọ ṣọkọ náà.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Èmi kò ní nọ́mbà orílẹ̀ o, ṣùgbọ́n mo lè ṣèwádìí láti wo ibi tí a sì lè rí nọ́mbà orílẹ̀. Ṣùgbọ́n tó bá ṣe pé ó jẹ́ nípa ìjáwèé rí, ẹ lè ṣe ìwádìí yín síwájú.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nkan ṣe? Ọ̀pọ̀lọpọ̀ àwọn nnkan ni mo mọ̀ bí a ti ń tún wọ́n ṣe. E. Iru ti n ba wa nílé tí ọkọ̀ mi tó yọ mí lẹ́nu. Ó ní àwọn nnkan tí mo mọ̀ bí a ṣe ń tún ṣe fúnra mi nínú ẹ̀.

Ojo wo ninu ose ni o feran ju? Ojo ti mo feran ju ninu ose ni ojo isinmi, nitori wipe awon ojo naa mi o ni ise mi o ni ero lati pe mo n lo sibi ise. Mo wa pelu awon ebi mi nile ta n se faji ta n gbadun ara wa.

Ṣé o máa ń pa owó pamọ́? Rárá, rárá mi ò mọ bí wọ́n ti ń pa owó pamọ́, níná lọ́wọ́ ni ọrọ̀ tèmi. Ṣùgbọ́n mò ń gbìyànjú láti kọ́ bí wọ́n ti ń fi owó pamọ́ torí kò ṣe gbogbo owó ni à ná.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni kí n ṣe fàájì nítorí ọdún kérésìmesì ò ti wà lọ́nà. Kí n sì ṣe ayẹyẹ ká jó ká yọ̀, ká sì máa dúró de ọdún tó ń bọ̀ tó máa bá wa láyọ̀.

Ṣé o ní glass ọrùn? Rárá, mi ò ní glass ọrùn, nítorí emi ò kí ń wọ glass sójú. Mi ò dé kí ń wọ gíláàsì sọ́rùn tàbí okùn gíláàsì tó ń fi sọ́rùn. Rárá, mi ní gíláàsì ọrùn.

Ṣé o máa ń wọ ìboùn? Èmi kì í wọ ìboùn, nítorí pé ọkùnrin lemí jẹ́, èmi ò kí n ṣe obìnrin. Rárá, rárá mi ò kí ń wọ ìboùn, ṣùgbọ́n mo mọ bí ìboùn ṣe rí, mo dẹ̀ mọ iṣẹ́ tí ìbùùn tó máa ń ṣe.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, gbogbo ìgbà lèmi máa ń ní ìwà tó dára torí ìwà ni ẹwà. Oun sì ní kókó nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá.

Ṣé o máa ń sáré? Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama, mo máa ń sáré ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo ti di òṣìṣẹ́, mi ò kí ń sáré mọ́. Ṣùgbọ́n mo máa ń rìn láti òpópónà kan sí kejì láti fi lè fi ara sí ibi tó yẹ́ kò wà.

Kí ni o máà ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Tí mo bá dúró dè nǹkan, mo màá ń ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ohun tó da ó fẹ́ sùúrù. Sùúrù kẹ́dẹ̀ẹ̀rẹ̀ ẹni tó bá ti mu omi sùúrù, nǹkan ò kí ń kọjá ẹ̀.

Ṣé o mọ àwọn àdúgbò rẹ dáadáa? Dájúdájú mo mọ gbogbo àdúgbò mi àti agbègbè mi dáadáa, nítorí pé mo ti ń gbé ní àdúgbò yìí àti tó bí ogún ọdún tí mo ti ń gbé ní agbègbè yìí, gbogbo ibẹ̀ ni mo mọ dáadáa.

Ṣé ẹ̀yin máa ń fọ́? Bẹ́ẹ̀ni, ẹ̀yin máa ń fọ́ tí ènìyàn bá ṣe rárádá pẹ̀lú ẹ̀yin, ó máa fọ́. Tí ènìyàn bá rẹ̀ sì jẹ́ kó jábọ́ lọ́wọ́ ènìyàn, ẹyin máa fọ́. Nítorí ẹyin jẹ́ ǹkan tó fẹ́ ètò.

Kí ni o máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni wípé mò ń ṣe làálàá kòókòó ní ibi iṣẹ́. Mò ń gbìyànjú mi ṣùgbọ́n àwọn olórí wa wọn ò gbìyànjú láti fi owó kun owó iṣẹ́ wa. So inú wa o dùn rárá rara.

Ìgbà mélòó ni o máa ń fọ ẹyin lójojúmọ́? Mi kì í fọ ẹyin lójojúmọ́ ṣùgbọ́n láàrín ọ̀sẹ̀ kan, màá ní màá fọ ẹyin tó ẹ̀ẹ̀mẹ́rin lọ́sẹ̀ kan ṣùgbọ́n pé mò ń fọ ẹyin lójojúmọ́, ìrọ́ ni yẹn.

Nígbà wo ni o kẹ́yìn ń kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ojoojúmọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́ torí pé máa fẹ́ kí iṣẹ́ mi kó ní ètò, kóju gbogbo ẹ tó, ká tó bó ṣe ẹ kó tó, kó rí bó ṣe ẹ kó rí.

Ṣé o ní ètò? Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Rárá, lọ́wọ́ yìí mi ò ní ètò láti lè fi iṣẹ́ mi sí ìlú mìíràn. Ìlú Èkó tí mo ti ń ṣiṣẹ́ náà ni mo ti lè ṣiṣẹ́ lọwo bayii.

Ṣé o máa ń fì tùràrí? Rárá, rárá mi ò kí ń fì tùràrí. Ṣùgbọ́n mo ti wà ní agbègbè tí wọ́n ti fì tùràrí rí dáadáa. Mò lérò pé wọ́n ní tùràrí ó máa ń lé àjẹ́ àti àwọn òṣò dánù ní agbègbè tí wọ́n bá ti ń fì tùràrí.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Rárá, rárá mi ò tíì ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, nítorí wípé ìmọ̀ mi àti òye mi kò ń ṣe fún ọ̀fẹ́. Ilé ẹ̀kọ́ gíga tí a lọ láti lọ kọ́ ẹ̀kọ́ láti fi lè fi ṣiṣẹ́ ká gba owó ni a lọ ilé ẹ̀kọ́ gíga fún.

Ṣé o ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Rárá, mi ò tíì ní àǹfààní láti bèèrè ìrànlọwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí, nítorí mi ò nílò rẹ̀

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànlọ́wọ́ àkókò. Ìrànlọ́wọ́ àkókò jẹ́ ìrànlọ́wọ́ tó yẹ pé ní àkókò tó yẹ kí ọ̀ṣẹ ìrànlọ́wọ́ yẹn, kí wọ́n gbìyànjú láti ṣe. Nítorí tí ó bá kọjá, ó lè má wúlò fún ẹni tó nílò ìrànlọ́wọ́ náà.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi níbi iṣẹ́ mi, mo máa ń gbìyànjú pé iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tí mo ń ṣe ìwádìí gidi, tí mo dẹ̀ tò ó ní ètò gidi tí ò sí àbàwọ́n kankan rárá.

Nígbà wo lo kẹ́yìn lọ wo eyín? Àti tó ọdún bí mẹ́rin sí márùn-ún tí mo lọ wo eyín mi kẹ́yìn, ṣùgbọ́n mo mọ rí, mo dẹ̀ mọ̀ dájú wípé ó yẹ kí mo máa wo eyín mi ní àárín oṣù mẹ́fà mẹ́fà, máa gbìyànjú láti lọ ṣàyèwò.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ pẹ̀lú àwọn ará ibi iṣẹ́ mi lẹ́ẹ̀kọ̀kan. A ń gbìyànjú láti ṣe ìgbéjáde kan ní ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì sí isìn yi.

Gíga tó ò ga tó bẹ́ẹ̀ ni gíga tó ò ga tó ṣùgbọ́n kí yan ó ga o ó ṣe ni láǹfàní púpọ̀ ju pé kí yaǹ kó má ga nílẹ̀ lọ. Ó ṣe ni láǹfàní kí ọmọkùnrin kó má ga.

Ṣé o ti gún alùpùpù rí? Rárá, rárá mi ò tíì gún alùpùpù rí ṣùgbọ́n mo ti sábà pàdé àwọn tó ń gún alùpùpù dáadáa ní àwọn ọjọ́ náà sẹ́yìn, ó dè jẹ́ ǹkan tó ṣe àǹfààní fún àwọn èèyàn.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà ni mo máa ń ka ìwé lójúmọ́ nítorí pé ẹ̀kọ́ ò ṣe ǹkan tó dúró. Òjò júmọ́ nìyàn láti máa ka ìwé láti fi máa mọ ǹkan tí ó ń lọ ní orílẹ̀ ayé.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Àwọn ohun tí mo féràn lórí pizza, ó pò. Mo máa ń láìkì pizza tó jẹ́ pé ó máa ń ta yẹ́rìyẹ́rì, pizza tó jẹ́ pé ó tún ní àwọn bíi súyà lórí tàbí tí cheese pọ̀ nínú rẹ̀.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí o bá ń mu ohun mímu? Rárá, mi kì í sábà lo ọ̀pá ìfàmúra tí mo bá ti ń mu ohun mímu nítorí pé mi ò fẹ́ràn ẹ.

Ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, tí mo bá se àṣeyọrí, màá wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́. Ó de jẹ́ ǹkan tí ó má ń ṣe mí ní ìdìmú àti ayọ̀.

Ṣé o ní àgbàlá òjò? Rárá, rárá mi ò ní àgbàlá òjò lai jẹ́ pé mo jẹ́ Elédùmarè. Elédùmarè ló le ṣe okun àgbàlá òjò. Ṣùgbọ́n mo ti wà níbẹ̀ níbi tí àgbàrá òjò ti ń ṣàn àrà.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìwà ìṣòwò, ìwà ìṣòwò mi ó jẹ́ èyí tí ó nílò àmójútó. Nítorí owó tí wọ́n kì í ná mi ò tí ì mọ̀ ọ́n. Mo ní láti kọ́ bí a ti ń tọ́jú owó láti má máa ná owó fìyàfìyà.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ojú òpó ayélujára tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ní Ìpínlẹ̀ Èkó àmọ́ tí bá ní kín bẹ̀re sí ní máa dárúkọ rẹ̀. Ó dá mi lójú pé a ò ní sùn ní àṣálẹ́ yìí.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Láti rí ìpèsè àwọn ohun èlò lè rárárara kí ẹ̀yan ba ti kọjá lọ sí inú ọjà àti rí àwọn tó ń ta ọjà béèrè pé ohun báì báì báì báì ni mo nílò láti fi ṣe ìpèsè.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀, ṣùgbọ́n ó tú ní bó ṣe jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fẹ́ràn sí fèrèsé ọkọ̀

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó fẹ́ràn láti má a mú àdéhùn ṣẹ. Mo dẹ̀ jẹ́ ẹni tó fẹ́ràn ó pé kí ọ̀rọ̀ mi kó jẹ́ àṣẹ mi, kí má ma fi èdè ye dé.

Ṣé o máa n wọ ìbọwọ́? Rárá mi ò kí n wọ ìbọwọ́ nítorí pé mi ò nílò rẹ̀ láti máa wọ̀ ọ́. Ṣùgbọ́n àwọn tó wà lókè òkun níbití òtútù ti máa n fà wọ́n ja, wọ́n máa n wọ ìbọwọ́ tàbí àwọn tó wà ní ilé ìwòsàn.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfuurufú? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfuurufú, ó jẹ́ ǹkan tó má a ń dùn mọ́n mi gan.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Láti má a wo ojú ìbòjú lójoojúmọ́ ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ fún mi, ṣùgbọ́n láàrin ojúmọ́ bí i wákàtí mẹ́fà sí méje nítorí ó má a ń ba ojú jẹ́.

Ṣé o má n ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, ó ma ń ṣẹlẹ̀ sí mi nígbàkígbà pe kí n má a ṣe ìsọdọ̀tun ọkàn ṣùgbọ́n mi ò kí n fara síbẹ̀ kí n má baà lè bọ́ sínú ironu.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìsẹ́gun òde? Ìsẹ́gun òde tí mo lọ kẹ́yìn yí ṣẹlẹ̀ ní bí i ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ìsẹ́gun òde mi tún bọ̀ ní ọ̀sẹ̀ kan sísinyi.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Mi ò kín ń lo iṣẹ́ ìgbọ̀nsẹ̀ rárá nítorí wípé mi ò kín nílò rẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń lo àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Mi ò fibẹ̀ lè ṣàlàyé bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń sọ wípé tí wọ́n bá ṣe, tí wọ́n bá fẹ́ ṣe ìdúnadúrà, wọ́n á gbèrò, wọ́n á gbé ṣọ̀tún, wọ́n á gbé sósì.

Ibo ni o ma ti ń ra nkan? Oríṣiríṣi ọjà ló wà ní ìpínlẹ̀ tí èmi ń gbé. Oríṣiríṣi àwọn ọjà yìí náà ni mo ti máa ń ra àwọn ohun èlò yálà, oúnjẹ ni tàbí ìfọṣọ tàbí àwọn nkan tí a ń lò ní ilé.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni mo máa ń ra epo sínú ọkọ̀ mi, tó dè máa gbé mi di ọ̀sẹ̀ tó ń bọ̀. So ó lè jẹ́ ìparí ọ̀sẹ̀ tàbí kó jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ra epo sí ọkọ̀ mi.

Báwo ni o ṣe máa ń dáàbòbò ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Láti dáàbòbò ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń gbìyànjú láti rí pé mi ò fi àwọn àwòrán mi sí orí Íńtánẹ́ẹ̀tì láti lè dáàbòbò ayé ìkọ̀kọ̀ mi.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Lẹ́ẹ̀kan kan mo máa ń pàdé àfojúsùn títà mi, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà kò fún bẹ́ẹ̀ wọ́pọ̀ pé kí n pàdé àfojúsùn títà mi, bẹ́ẹ̀ lo ṣe rí.

Ìgbóná jẹ́jẹ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Oríṣiríṣi ìgbóná jẹ́jẹ ló wà ní, nínú ọjà. Ṣùgbọ́n ìgbóná jẹ́jẹ tí mo fẹ́ràn jù kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní ìlú Nàìjíríà, má ń gbé wá láti òkè òkun ni.

Ṣé o má ń ṣe àtúnlo ǹnkan? Bẹ́ẹ̀ni, bí ó bá ṣe jẹ́, mà ń ṣe àtúnlo àwọn nǹkan mi. Tí ó bá jẹ́ nǹkan tí ó ṣe é tún lo, kò ṣe, kò ṣe nǹkan tí ó burú rárá láti ṣe àtúnlo nǹkan.

Ṣé o fẹ́ràn irin àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti rin àtẹ̀gùn nítorí pé ojoojúmọ́ ni à ń gbàdúrà sí Olódùmarè pé kó jẹ́ ká rí àtẹ̀gùn. Olódùmarè, àjẹ́kárí àtẹ̀gùn.

Ṣé o ti dúró láì lo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá, mi ò tíì dúró láì lo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Kò ṣẹlẹ̀ rí.

Ṣé o máa ń wo ohun ọ̀ṣọ? Bẹ́ẹ̀ni mo máa ń wo ohun ọ̀ṣọ. Ṣùgbọ́n mo ríi wí pé èdè Yorùbá nínú orí ètò yìí, ó dàbí bẹ́ẹ̀ ni wí pé ẹni tó ṣe é kò fi bẹ́ẹ̀ gbọ́ Yorùbá.